Bí mó ṣe máa ń ṣètò owó iṣẹ́ màti gbájọ ni tí mó báa ti gbájọ, ni, ló lọ gbà bí owó yìí tí wọ́n àbẹ̀rẹ̀ máa gba owó yẹn na jọ, àyè elọ́ tó sí yín nínú owó tí ẹ fẹ́ gbà yii elọ ló tọ́ sí yín, a sì fún yín kojú bẹ́ẹ́ lo.

Báwo ni ṣe máa ń jí lówuró? Sé teeyan se máa ń jí lówuró ṣe oyàtọ̀ bí ènìyàn náà ṣe máa ń jí ni. Ti n bá ti jí láago mẹ́fa, aago mẹ́rin, máa ṣe ádúà. Adúà ni, àdúrà ló ń gba àgbàra kọ. A dúpẹ́ ẹ̀mí, a dúpẹ́ àlàáfíà. Tí Olorun sọ wá jí, tí ó de jẹ́ kí a ri agbàkó tí ó ta tí mó ko wa tọjú orun dó jùukú.

Ehn, ní ìsìn tẹ wọ ChatGPT AI assistance, olùwà wọ ehn, ebu mi sí ebu. Ohun mo máa ń béèrè iràn lọ́wọ́ tí máa ń ṣe ń ṣe ǹkan tí ò bá yé mi, a sì ṣàlàyé kííkííkí. Kò ju bẹ lọ, kò sì, ó sì mọ̀ pé kí má fẹ́ máa dà.

Báwo ṣe máa ń tọ́jú ara mi? Àà, jẹ́ ní kan tó jẹ pé mo máa ń jẹun tóda sí ara, a bá ti lúwó a wọ aṣọ gidi, a máa ń mu kàn gidi, tọ́jú ẹbí, tọ́jú ará, tọ́jú ẹ̀mí, tí mo máa ń ṣe nìyẹn.

Ìgbà wo ni mọ́n máa ń ṣe ìmọ̀ tó tó ilé mi? Kò sí bí à ti yín bá ti ṣe ìmọ̀ tó tó ilé mi tí wọ́n bá ti rí pé àá, ibi iyẹpẹ́ ti wàn bẹ́ ìdọ̀tí ti wàn bẹ́. Máa ṣe ṣùgbọ́n tín bá ní pé gbogbo inú ilé mi, ìgbà wo ni mà máa ń gbà? Nínú ìlú ìsìn ilé ìgbọ̀nsẹ̀ mi ọjọ́ ọjọ́ ẹtì mọ sábà máa ń fọ̀. Ṣùgbọ́n gbọgbọ inú ilé, ẹ, ọjọ́ ọjọ́ ìsinmi.

Báwo ni mo ti máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Àá tán bá pé mi ò ti di dandan kí n gbé, tí ó bá sì tán bá sì pè máa fi fóònù mi lẹ́ẹ̀ máa kọjú máṣẹ́ mi. Kò jù bẹ́ẹ̀ lọ, tí mo ṣe ń dáhùn fóònù mi bíṣẹ́ ni, àbí? Ṣé ẹ̀yin tún ní ǹkan tí ẹ tú fẹ́, ẹ tú fẹ́ fun wa ni, torí kó yé mi. Báwo ni ènìyàn tún ṣe le dáhùn fóònù lẹ́nu iṣẹ́, ẹ gbà wá o.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi alákọ̀ọ́kọ́ owó ni ẹ̀rọ ìfipámọ́ to lèyìnbo pè ní power bank, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ data tó má ń jẹ owó, ó sì wà níbi tí gbogbo ọmọ tuntun tí ẹ̀rọ ayábíyá ìṣèjọba ti má a yá kùjú bẹ́ẹ̀ lọ.

Ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, a máa ń fi ẹ́n kí a máa pè síbẹ̀, píìnì tó fi wọlé síbẹ̀. Píìnì sì máa ń lágbára wọ́n sì máa pèé kan níbi 2FA. Tó bá tún máa tú píìnì, wọ́n ti mọ kó tún fi tẹ́ ǹkan kó tó lè wọlé, kò ju bẹ́ẹ̀ lọ. Ìkọ̀kọ̀ kọ mi lórí Íńtánẹ́ẹ̀tì mo máa ń dá àbò bòó gan ni o.

Máa n ṣe eré ìdáni mii, kí n ṣe eré ìdáni ọ̀ Kò ṣ'ákókó. Ó sì wà nídi ọ̀pọ̀lọpọ̀ owò tó bá fẹ́ẹ̀ bẹ́rẹ. Kò ṣ'ákókó, kò ṣ'ákókó, kò ṣ'ákókó rárá.

Igba melo lo máa ń ní ìpàdé lọ́sẹ̀ṣẹ̀. Ẹ̀ẹ̀mẹta mọ máa ń ni ìpàdé tó sì jẹ́ pé èèyàn sì gbọdọ̀ lọ. Tó bá fẹ́ mọ ǹkan tí wọ́n bá ń sọ ní ìpàdé náà, o gbọdọ̀ lọ ẹ̀ẹ́mẹta. Iyen bó ṣi aikú, ó bá ṣi ọjọ́ ajé yìí ṣẹ́gun, ó dẹ́bọ̀ sí ọjọ́

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi, koo, kò kì ń ṣe ńkan tó le, nǹkan tolorun nǹkan tólọ̀run fi ro mi lọrun ni. Nísìyí, tí mo ṣe ń bá, tí mo ṣe ń, tí mo ṣe ń ṣe iranlọ́wọ́ fún AI eléyìí nísìyí, mo ṣe kọ, má bí ẹ pàrọ̀ ọkàn mi ṣe máa parí, màá tún máa fò lọ sí ibi ẹ̀kọ́ mi, kò jú bẹ́ẹ̀ lọ. So owó tí ẹ̀ ń fún wa náà ò kéré ná, owó elo ni, ten dollar, ò ti kéré jù.

A, ṣe o mọ ibi tí, ṣe o mọ bi a ti ń tún àwọn ǹkan ṣe? O le, tí wọ́n bá ṣe ń tún àwọn ǹkan ṣe dáadáa èyí tí ó bá, ti o bá a lágbára tí mo ri pe, mo sì mú ìmọ̀ díẹ̀ ni pa ẹ́, máa tún ṣe. Tó bá je pé o jagbára mì lo, a yewo ban ti n ṣe lórí íńtánẹ́ẹ̀tì, a sì mọ wo, a sì mọ wo koṣe. Kojúbẹ.

Mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo máa ń gbé àpò ẹ̀yìn tí mo bá fẹ́ ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn. Sùgbọ́n tí mo bá fẹ́ lọ lẹ́kọ̀ọ́, àpò àpá mégbèé ni mo máa ń gbé. Àpò ẹ̀yìn wó máa ń ṣe, wó máa ń jẹ́ láti kú ẹrù dáadáa fún mi. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀.

Mo máa ń gba iyìn dáadáa ní àdúpẹ́ lọ́wọ́ ẹní tó ń yi wá. Ọ̀kọ́ nìyẹn bá tún pẹ́ lọ́wẹ́, tún pẹ́ lọ́, ọ̀nìńyẹ́ náà ti ó ti fò sọ dẹ́nìyẹn. Ije o máa ń gba èyìn dáadáa, ó dáa. A máa ń gba èyìn, á sí tún pẹ́ àtí yanjú ìyìn lárá lápá ibẹ̀ẹ̀yen nìyẹn. Èmi fẹ́ ra àfò kí a dáni.

Bo nì o ṣe máa rántí iwá sí. Bo nì n ṣe ni rántí tí n bá ti gbàgbé e báyi. Kò sí ń kan tí ń jẹ íńtánẹ́ẹ̀tì fúnra, min lè wo íńtánẹ́ẹ̀tì mọ́ nu, ó ti tán nú. À, ó ti tán ni yẹn o. Èmi sì tí jẹ́ ẹni tó ní ó máa ń ṣiṣẹ́ dáadáa lórí íńtánẹ́ẹ̀tì n lè gbà n lè gbàgbé ẹ́ làye. Wọ́n máa ń kọ́ sínú láakàyi àti ókàn.

Má ṣe gbéjáde níbi iṣẹ́ dáadáa. Àá, nígbà tí mo ti ń bá kúrò níbí ṣe ìgbéjáde, bó ní eeyan se fẹ́ jẹun tó bà bíbo dà, ọ̀gá ti fẹ́ kúrò ṣe, tó ń ṣiṣẹ́ dáadáa. Ó bá ti ṣe ìgbéjáde, ò ní ní ká má sì kí wọ́n. Bá yíi ò fi ṣẹ́ àṣẹ ko tí ẹ mo sẹ̀ lọ́kùnkúndùn. Ó ṣe ìgbéjáde pẹ̀lú ọkọ̀.

Ó ti pẹ́ tí èmi ti lọ wo eyín o, ó ti pẹ́ o. Èmi owó eyín ri o, ka ti lọ mo fẹ́ tù eyín mi, so tan Wọ́n ní kí n máa rà bí mílíọ̀nù mẹ́rin àbí márùn-ún, kò sí, kò sí yẹn, kò sí yẹn bí a bá ti dé tó bí i tó mílíọ̀nù bí i twenty.

Ṣé etí rẹ dára? Kò sí ńnkan to ṣe etí mi. Ọmọ ọlọ́fàá ṣe etí apeere ti ara gbá wa ni. Mo dupe lowo olohun tí ó fún mi ní ìpèníjà etí. Ko si nnkan to se eti mi, mo n gbo oro daadaa Koju bee lo, ko si nnkan to se eti mi, mo n gbo daadaa.

Mo máa darí àwọn òṣìṣẹ́. Èmi jẹ́ ẹnìkan tó pé òṣìṣẹ́ tó bá ti mọ̀ sẹ́yìn ní sí tí ò tí jẹ kò rẹ̀sẹ̀, pé mo pa irú ọmọ ní, ọmọ ní ìfẹ́ rẹ̀ pẹ̀lú tí mo bá rẹ̀sẹ̀ kò ní, wọ́n á ní ìdí. Lẹ́yìn ní ó kan mi pé eléyìí túnṣe, eléyìí ó kú díẹ̀ káàtó, ó ju bẹ́ẹ̀ lọ. Mo sí máa ń darí pẹ̀lú pẹ̀lú wa pẹ̀lẹ́. Máa fún alápànle wọn, apànle tó tẹ́ ẹ lára.

Wa sùúrù mi ti jẹ́ alákọ̀ọ́kọ́. Mi kì í fowó sùrù, mi kì í fi nǹkan sílẹ̀ láti ṣe nǹkan ní apá. Ọ̀tẹ́ tuntun máa ń mú wá sùrù, tẹ́ tuntun máa ń mú pẹ̀lú ọgbọn, kó máa fi ọwọ mẹwa jẹun tó bá ń sùrù. Wa sùrù mí tà, kò pọ̀

Má ṣe fẹ́ báwo ló ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn, pẹ̀lú oníbàárà. Tí mo bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú oníbàárà mi, màá kọ́kọ́ múra dada, màá tètè dìbẹ̀, màá ti, màá nká tanfe bere, màá ti ṣètò ẹ lẹ́.

Ìgbà mélòó ni mo máa ń fọwọ́ mi l'ójúmọ́, tí n bá ní n kàá, tí n bá jí láàárọ̀ màá fọwọ́, tó bá tún ṣe díẹ̀ màá tún fọwọ́, tó bá tún ṣe díẹ̀ màá tún fọwọ́. Bí n bá fẹ́ fọnu, màá fọwọ́, bí n bá fẹ́ jẹun màá fọwọ́, mo sì tún máa ń fọwọ́, ìyẹn dandan bí ẹ̀ẹ̀márùn-ún. Dandan kan wà tó jẹ́ pé mi ò gbọdọ̀ má fọwọ́, yóò máa tó bí ẹ̀ẹ̀márùn-ún lójoojúmọ́.

Emi kẹhin, iran mi o ṣo dẹ ri, ko ṣo dẹ nu wera, mi o lọ ṣo dẹ ri o. Oma olukọ oni mimo ni mi, ki n fẹ fọdẹ ṣẹ, ti ẹso dẹ gẹ, ko si wọde lara mi paapa. Awọn nkan ko si wọde lara mi paapa.

Orin tí mo fẹ́ràn jù, orin fuji ni, àwa jẹ́ tàbí ju òfin tó pé òwe tó máa fọgbọ́n sì. Ní ìbẹ̀rẹ̀, àtọ̀ orin fuji àtọ̀ orin kiní ni kí n jẹ́ mo fẹ́ dáwà ohun ibẹ̀ jù. Òòrè, èyí fẹ́ máa gbó mọ, ìyẹ́ kílàkà nínú a ṣì ṣẹ́ lẹ̀ bí àǹkóò. Ọlọ́gbọ́n ló lè yé o. Kò yẹ.

Ah! Oúnjẹ wo ni mo mọ bí a ti ń sè dáadáa. Máa ń pè é ní pasta ni kí ó so oúnjẹ, oúnjẹ ilẹ̀ ìbò ni ilẹ̀ Italy. Ṣùgbọ́n mi ò like pasta tì mí kó láta. Mi ò like tí ó ní, tí ó, mi ò nífẹ̀ẹ́ èyí tí ó dúró láta irun, tí ó, tí ó le jà, tí ó le ràn, tí ó le gùn, gbẹ. Ah! Pasta, pasta.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Ìyẹn ní ìbáṣepọ̀ mọ́. Tí a bá wà lásìkò ẹ̀rùn àti lásìkò ojò, tí a bá wà lásìkò ojò, omi tí mo máa ń mu kò kí n fọwọ́ rárá. Ṣùgbọ́n sí ìkórùn, aáà, nígbà kan gbàgbà sí mi ń kùn-ìn nítorí ìdí jẹ́ ǹkan tó ń kórìíra ooru omi tí mo, torí ọ̀pọ̀ omi tí mo máa ń mu wọ́n pọ̀

Bí n bá jẹ́ ẹni, bi n ba fe jẹun ninú ọkọ̀, mọ mo n jẹun ninú ọkọ̀ o, tí bá n lọ síbi ìrìnàjò tó jìn tó tí ó gbà mí tó bíi wákàtí bíi wákàtí bíi wákàtí bi ogún, mà á jẹun ninú ọkọ̀. Ṣùgbọ́n mi ní ìfẹ́ kí n máa jẹun tọ́ba je pé ètilé ni ibi ti mo n lo inu ìlú kanna ni, mi ní ìfẹ́ kí n máa jẹ́

Mo máa fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ mi kí èé sìn kí wọn tó le rárá. Nǹkan lókù kù ju iṣẹ́ tó fẹ́ ṣe mi, ó sì ṣẹ tẹ mi, òun ó sì ṣẹ tẹ mi, kò ní sì yàn tẹ, kò ní sì pín ẹ̀ẹ̀kan ṣiṣẹ́. Àí, iṣẹ́ tó yẹ kó ṣe oúnjẹ rẹ nìyí mi, alákọ̀ọ́kọ́ èyí ni mi ò ní fẹ́ kí mọ bọ́lẹ̀ ṣiṣẹ́ kó ká lókù sí ṣẹ́ ẹ, kò sì ṣẹ́ ẹ́ fi.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? À ti má bẹ gba ọwọ́ ènìyàn ko se nkan tó le ràrá. Láàkọ́kọ́ tó ọmọ kékeré, ọmọ kékeré ò gbọdọ̀ nawọ́ sí àgbàlagbà. Tálágbalà bá ti nawọ́ sí ọmọ kékeré, kó sì fi ọwọ́ méjèèjì ẹ gbà. Ǹkọ̀ ká bí ẹgbẹ́ rẹ bá ti wà náà lè nawọ́ sí ẹ lójú ọ̀nà.